Àkókò wo ni ọ́fíìsì mi máa ń ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní ojoojúmọ́, yàtọ̀ sí àwọn ọjọ́ ìgbẹ̀yìn ọ̀sẹ̀, àwọn ọjọ́ ìṣọ̀ṣọ̀ sí weekend. Ni àwọn àkókò tó lè máa, ìgbà táa máa ń bẹ̀rẹ̀, òní, a máa ń bẹ̀rẹ̀ ní ago méje. Ọ́fíìsì mi máa ń sí ní ago méje sí ago méje abọ àárọ̀ títí di ago méjì àti ago mẹ́ta ìrọ̀lẹ́. Nítorí mo jẹ́ olùkọ́, mo sì ní àárọ̀ tí aba ti wọlé, òní ní ọ́fíìsì wa máa ti sí sílẹ̀. Bi ago méje wẹ́ẹ́ ni àwọn òṣìṣẹ́ a ti máa n wọlé wá sí ilé ẹ̀kọ́. Àwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́ máa ti máa wọlé wá sí ilé ẹ̀kọ́ wa. Àwọn akẹ́kọ̀ọ́ a máa wọlé sínú kíláàsì wọn. Nigbati àwọn olùkọ́ náà wọlé sí àwọn ọ́fíìsì wọn. Bí, bí, bí ago méje àárọ̀, lẹ́ẹ̀lẹ́ ago wa máa lọ sí orí ìlà láti lọ ṣ'ì bẹ̀rẹ̀ iṣẹ́ òjò wá kí àwọn ọmọ tó lọ sínú, ẹ́, ike yàrá ìkẹ́kọ̀ọ́ wọn lẹ́yọ kánkán. So ago méje láàárọ̀ ni ilé ìwé mi máa ń ṣí sílẹ̀ ní àwọn ọ́fíìsì wa máa ń ṣí. Láìsí bẹ̀rẹ̀ bẹyẹn oti di ago mẹ́, ago méji sí ago mẹ́ta ní ìrọ̀lẹ́, ti oun kaluku tun tó máa múra láti padà sí ilé wọn. Nígbà tí a fi wà ní ilé ìwé yìí, là fí máa ń ṣiṣẹ́ kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́, béèrè nǹkan lọwọ wọn, darí wọn sí ọ̀tún láti sì òsì láti mọ ohun tí wọ́n ń ṣe àti ṣe àwọn iṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Àwọn ohun tí a máa ń ṣe ní àwọn, àwọn ìgbà wọ̀nyí ni àwọn ago méje láàárọ̀, òní ilé ìwé, ní ilé ìwé wa máa ń ṣí nígbà tí ó sì máa wá sí ìdàndúró ní ago méjì tàbí ago mẹ́ta ìrọ̀lẹ́

Eh, mo mọ bí a ṣe ń tún nǹkan, tún àwọn nǹkan ṣe. Eh, ó tún wá depend lórí àwọn nǹkan tí ó bá taba fe ṣe. Bí àgbo, ǹkan ńlá tí ń ní àtúnṣe. Bóyá yálà kí nǹkan bàjẹ́ tàbí eh, ǹkan ṣẹlẹ̀. So èèyàn gbọdọ̀ mọ bí ẹyan ṣe ń tì àtúnṣe àwọn nǹkan. Ni pàtàkì àwọn nǹkan nínú ilé. Bóyá wọn ki n'lò tí à ń lò nínú ilé, tàbí àwọn nǹkan tí a fi ń ṣe iṣẹ́ ṣe. Bóyá ó bàjẹ́ tàbí ó ní, ó nílò ká tún ṣe lọ́nà kan tàbí èkejì. Ẹ̀yàn ní láti mọ bí a ṣe lè tún ṣe tàbí a ṣe lè jẹ́ kó wá bo sí ipò padà. Bóyá ó, bóyá ó kúrò ní ibi tó yẹ kó wà. Ẹ̀yàn á gbé, á dà padà síbẹ̀ níbi tó yẹ kó wà padà. Tàbí kó jẹ́ pé ó bàjẹ́, tàbí kó a rò pé kò rí bí ṣe ẹ korí. Ẹ̀ tọ́ ènìyàn láti rí dájú wípé òun tún ṣe dáadáa. Pé a mọ ṣe àkíníyí bàjẹ́ o. Ko n ṣébó ṣe ẹ koríre o. Tóbá jẹ pé nǹkan tó wà ní káwọnìwa láti lè tún ṣe nínú ilé ni. A mú nǹkan tí a lè fi ṣe ká tún ṣe. Fún apẹ̀rẹ̀ bóyá bàtà, bóyá bàtà tí èèyàn wọ̀ jáde. Bóyá ó já tàbí eh, eh, ó yọ́ nbí kan tí ẹn bá ti mú gọ́mù tàbí ó mú òwú tó móyà tó ti papọ̀. Ó lè tún ṣe. Bákan náà bóyá eh, ǹkan tí èèyàn ń lò nínú ilé bí eh, pọ́ọ̀tì tàbí kẹ́tù tàbí ǹkan kankan mú, ó kan jabọ́ lọ́wọ́ èèyàn wá bàjẹ́. Ẹ ní láti mọ bí a ṣe lè fix ẹ padà. Bóyá jẹ́ ẹ fi ilé, jẹ fi imọ padà. Jẹ́ ẹ ń sọ elé jẹ ṣe báyìí. Kó má, kó má dàbí pé boya eyan má kàn má abandon e àbí a kàn fi lè láì ṣe ǹkan kan lórí nǹkan tó jẹ́ pé kí ẹn lè tún ṣe ni. Tó jẹ́ pé ó wà ní káwọnìwa láti lè ṣe. Mo lè fi, jẹ fi eh, opportunity pé mo mọ ṣe àbí mo lè mú gọ́mù méjì mọ́ra wọn. Mo lè mú ọ̀bẹ kí ẹ ní, kí ẹ jẹ n tu. Ẹ wo bó ṣe rí. Ó yá jẹ n dà padà síbẹ̀ kí ń di padà. Ó tún máa padà ṣiṣẹ́ tàbí ó tún máa padà wúlò fún ẹni yẹn. So ó dára kí èèyàn mọ ǹkan tún ṣe dáadáa. Tóbá wà ní káwọnìwa tí a lè ṣe. Ta a mọ wípé ohun tí agbára wa ká ni láti tún ṣe. Kò dá ká má wo'oran. Tí a bá ń wo'oran, tí ó bá wà nílé bẹ́ẹ̀, ó máa padà má bàjẹ́ sí ni. Ìkàkà tí ó fi máa ń bàjẹ́ sí yẹn, tóbá wà ní káwọnìwa láti lè ṣe ká tún ṣe ká di ká tún ṣe dáadáa. Kó padà sí ipò, kó padà sí bí a ṣe lè lò ó tí ó lè fún wa ní, tí ó lè tún pẹ́ si. Tí ó tún jẹ́ ká má ṣe mọ́ náwó káàkiri lórí àti ra ìmí. So a lè tún lò ó dáadáa.

Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Torí ìgbàgbọ́ mi ni wipé gbogbo oúnjẹ ló máa ń fún ènìyàn ní okun, ló máa ń fún ènìyàn ní okun àti agbára. Só mi ò ní àìsàn, mi ò ní àìsàn tàbí ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo máa ń jẹ. Gbogbo oúnjẹ ni mo máa ń, lèmí máa ń jẹ. Kó jẹ́ oúnjẹ tí mi ò tíe fẹ́ràn, mo ṣà máa jẹ ẹ́. Mo lè má fẹ́ràn rẹ̀ o, mo máa jẹ ẹ́. Kó jẹ́ oúnjẹ tí, ó ṣà ti jẹ́ oúnjẹ tí ó ń fún ara lókun tó ń ṣe dáadáa sára. Kó jẹ́ tí ó, kó jẹ́ oúnjẹ tí òun se oúnjẹ ilẹ́ wà gan tí mi ò mọ dáadáa. Tí ó bá ti lè fún ara lókun, kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Mo máa ń, mo lá, mo, mo máa ń, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kò sì sí oúnjẹ tí kò bá mi lára mu. Kò sí oúnjẹ tí kò bá mi lára mu. Gbogbo oúnjẹ ni o máa ń bá, ni ó máa ń bá mi lára mu. Tí n bá wa rí pé mo jẹ ẹ́, tí mo rí pé ó fún mi ní, bóyá mo yàgbẹ́ tàbí ó fún mi ní, eh, wàhálà kan, mo máa watch ẹ́. Kí n to dí pé mo tún tùńjẹ ẹ́ àbí kí n wo bí mo ṣe sè é, àbí kí n wo àwọn nǹkan tó tún yí rọ̀gbà yíi ká tó lè má jẹ́ kí oúnjẹ yẹn dá dá lénu eeyan tàbí tó lè má jẹ́ kí, tó lè jẹ́ pé, ó lè fún, ó lè fé fún ènìyàn ní, wàhálà lágo ara ènìyàn. So, mi ò ní, mi ò ní àìsàn fún ìkórìíra sí oúnjẹ kankan torí bí mo ṣe sọ tẹ́lẹ̀, gbogbo oúnjẹ ló máa ń fún ènìyàn ní okun àti agbára. Ó sì máa ń ṣé àǹfààní tí, àǹfààní tiẹ̀ lára ènìyàn. Hm. Torí bí ó bá ti jẹ́ oúnjẹ tí ènìyàn ń jẹ, ó lè ṣe àǹfààní lára wa. Kò sí oúnjẹ temi ò kì n jẹ. Mi ò dẹ́ ní ìkórìíra sí oúnjẹ kankan.

Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìṣègùn ṣe sọ fún wa pé ó dára, ó ṣe ìlera fún ago ara wa láti máa sùn ní fún, um, wákàtí mẹ́ẹ̀sán tàbí wákàtí mẹjọ́. Bẹ́ẹ̀ náà ni, ó ṣe dára. So, èmi náà máa ń, mo máa ń tiraka láti rí i pé mo sùn òórùn wákàtí mẹ́ẹ̀ méje tàbí mẹ̀jọ yẹn náà tí n bá rì sùn. Orun ò kí ṣe problem fún mi anyway. Mo máa ń ri orun sùn ní gbogbo igba tí mo bá fẹ́ sùn. Ṣùgbọ́n bóyá mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, bóyá iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi tí mo fẹ́ ṣe, inú iṣẹ́ doctor àbí nurse tàbí iṣẹ́ mi pọ̀ tí mo fẹ́ ṣe, ó lè máa fún mi ní ààyè láti, um, sùn. Ṣùgbọ́n mo máa ń try, mo máa ń, máa ń lákàkà ní gbogbo ìgbà láti rí i wí pé, um, mo sùn. Tin bá ti tetẹ̀ parí iṣẹ́ mi tí mo fẹ́ ṣe. Dibi ago mẹ́, ago mẹ́wàá tàbí ago mẹ́sán lálẹ́ èmi a sùn, ẹhẹ. Tì tí ago mẹ́rìn làárọ̀, um, torí, lówe ní ojoojúmọ́ ago mẹ́rìn làárọ̀ ni mo máa n jí. Áti gbàdúrà, ti ṣiṣẹ́ nínú ilé ká tó lọ síbí iṣẹ́. So, ní ẹ bá ti sùn bí a pé owó ago mẹ́wàá tàbí mẹ́ẹ̀sán, gbígbà mìíràn ni máa ń jẹ kí ń lè, kí lè sùn. Dáadáa sùn. Ẹ̀ àwọn bí seven, seven hours, òhùn máa ń lo bí i á bí seven hours or six láti sùn. Ṣùgbọ́n ó dára. Àwọn onímọ̀ ìṣègùn máa ń sọ fún wa dáradára pé ó dára kí eeyan máa sùn òórùn wákàtí mẹ́jọ àbí mẹ́ẹ̀sán lé ago ara wa. Torí a ti le è ṣe ohun pẹ̀kán àbí kejì, torí a ti le lòókun, torí a ti le yá ìsàn tàbí bóti àwọn nkan tó kún jáde kúrò lára wa. Ẹ̀ a gbọdọ̀ máa ní àsìkò tó dára láti sùn.

Bí bátìrì fóònù mi ṣe máa ń dúró, oh tí mo bá ti rí dájú pé mo, mo charge e dáadáa. Mo rí pé ó charge dáadáa. Mi ò kín fẹ́ lò ó ní ìlòkulò. Boya mò ń jáde, màá rí pé mò ń jáde tí oò sì ibi tí mo ti lè, tí kò sì ibi tí mo ti lè charge. Ni tí ó se ibi tí mo ti lè charge ni mò ń lọ. Màá rí dájú pé mo charge e láti lé, kó níná nínú dáadáa, aá ti full, kí n tò ó kúrò nilé. So, nípa ṣíṣe eleyí, màá wa try àti maintain e battery ẹ. Àwọn boya kí i máa gbọ́ orin, mí ní lè gbọ́ orin nígbà tí mò bá jáde nígbà tí mi oò bá sí nílé. Boya kí i lè máa tí màá tẹ́ ni títẹ́, tẹ́ ju, mí ní tẹ́ ni tẹ́ ju. Pe boya mò fẹ́ ka, boya mo ní message tó wọlé, tàbí mò fẹ́ ka àwọn, àwọn ọ̀rọ̀ tó ṣe kóko, àwọn boya àwọn message tó ṣe kóko tó rán sí mi, tàbí mò fẹ́ pé ènìyàn, eh boya mò fẹ́ pé tàbí wọ́n pè mí, oun ni mo máa save battery yẹn fún. Tí ba tì jáde, mí kò ní lò ó anyhow bọ́yá mò fẹ́ pé mí ní lò pe boya mò fi ń gbọ́ orin tàbí mò fi ń tẹ game. Mí ní màá tẹ game lórí ẹ, mí ní màá gbọ́ orin. Màá rí dájú wípé mo lò ó, mo charge e dáadáa kí n tó kúrò nilé. Màá tun wá jáde yẹn, màá rí pé boya pe ibi tí mò ń lọ jìnnà tí ò kí í ṣe ibi tí mo ti lè charge. Màá make sure pé mi ò lò ó ní ìlòkulò. To ba je pé ibi tí mo ti lè charge ni ibi tí mo lọ, màá rí dájú pé mò mú charger mi lọ́wọ́ tí mò bá ń jáde. So that ti bá lò ó, màá rí, màá tún lè charge. But ti oo bá ti ṣe ibí tí mò ti lè recharge e ni, màá rí pé, eh, eh, for example now, fún àpẹẹrẹ tí bàá mú lọ sí school láàárọ̀, mò máa mú charger mi lọ́wọ́. But ti bá ti rí pé bí mi ò lè ráyè charge, mi ò ní yọra mi lẹ́nu. Màá rí pé mo fi, mo fi, mo fún, fún, mo charge e tó full láàárọ̀. Bi mo ba ti wa rí pé mo charge e tó full láàárọ̀ bẹ́ẹ̀ yẹn, tí mò máa ń fi ṣe prayer náà boya bí àwọn àdúrà orí ayélujára, mò máa ń ṣe. So, màá ti lò ó dáadáa láàárọ̀, so màá make sure pé àwọn nǹkan tó kù tí màá fi ṣe ní school kò pọ̀. Nǹkan ni màá lò ó anyhow tàbí kí mò ń kan text message, àbí mò ń kan WhatsApp anyhow. No, màá rí pé àwọn nǹkan tó ṣe kóko ni mò ń lò fún. So that oo máa le jẹ́ kí battery yẹn kó last dáadáa títí tí màá tún fi padà dé ilé. Eh, màá fi padà dé ile ti mó rí pé o lọlẹ̀, ma tun wa charge. Íyẹn máa ń jẹ́ kí battery fóònù mi kó máa ń dúró tàbí kó máa pẹ́ dáadáa ju pe mò kàn lò ó anyhow, mò kàn ń fi kọní ǹkan tí mò kàn fi ń ṣe, mò kàn ń tẹ phone tàbí mò kàn ń wo àwọn nǹkan tó wà àbí mò fi ń gbọ́ orin tàbí mò fi ń play game. Mi oo ni ń jẹ́ kí irú yìí ó ṣẹlẹ̀ kó lè bà jẹ́ kí battery ẹ kó lè last dáadáa fún iwonba ìgbà tí màá fi wá níta padà sílé wa charge ẹ.

Àwọn àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe, oríṣiríṣi àṣà la ní nilẹ̀ Yorùbá, but ní pàtàkì jù lọ, àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe ni àṣà ìgbéyàwó àti àṣà ìsọmọlórúkọ. Ìyẹn jẹ́ àwọn àṣà tó gbajúmọ̀ tí àwọn ẹbí mi náà dé máa ń kópa nínú rẹ̀. Ni nítorí pé a jẹ́ ọmọ Yorùbá. Àṣà ìgbéyàwó jẹ́ àṣà tí ó dára tó máa ń mú kí ó mú ìwúrí lọ́wọ́. Nígbà tí ọmọ bá ti, ọmọ bá ti lọ sí ilé ìwé, tó kàwé tán, tó ní iṣẹ́ lọ́wọ́, tó ti bàlágà, tó tó ní ọkọ tàbí tó tó ní aya. Ìgbà yìí ni wọ́n á wo fojúṣode. A ó wo pé ta ni ọkàn mi fẹ́ tàbí ta ni mo fọkàsí láti fẹ́ ní ọkọ tàbí ní aya. So irú ọmọ tí ó bá ti bàlágà báyìí, tí ó bá rí ẹni tí ó fẹ́ fẹ́, a mú wá bá àwọn òbí rẹ̀, a sọ fún wọn pé ẹni tí ọkàn mi mọ̀ fẹ́ rẹ̀ tí mo rò pé mo fẹ́, mo fẹ́ bá jẹ, ẹ́ẹ̀, ayé mi tó kù, ni mo, mo fẹ́ bá a máa gbé ti gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Tí àwọn ẹbí bá ti fara mọ́, tí wọ́n ti wo ìdílé tó ti wá, bóyá yálà wọ́n gbàdúrà ni o, tàbí wọ́n tọpinpin irú ìdílé tó ti wá, wọ́n mọ ìlú tó ti wá, sé ìlú tó dára ni. Ìdílé wọn, wọ́n tọpinpin, wọ́n á ṣe, ẹ́ẹ̀, wọ́n a wà alarínà, tí ó bá wọn ṣe láàárín ọkọ àti ìyàwó. Okay o láàrin ẹbí ọkọ àti, ẹbí ọkọ tàbí ẹbí ìyàwó pé ṣe ó jẹ́ ẹbí tí ó dára, ṣe wọ́n ṣe ẹbí tó máa ń ní, tó ní àwọn àrùn kan tàbí èkejì. Ṣe wọ́n ṣe ẹbí tó ní wàhálà tàbí ìdààmú. Ṣe wọ́n ṣe ẹbí tó ń yá wèrè. Oríṣiríṣi àwọn ìbéèrè ni wọ́n máa béèrè nípa àwọn ẹbí yẹn. Tán bá rí pé ó jẹ́ ẹbí tó dára tí ó kì í ṣe ẹbí tí ọmọ wọn lè lọ tàbí tí ọkọ wọn ò níbalẹ̀. Wọ́n á wá fọwọ́ sí i. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe ètò bí wọ́n ṣe máa lọ dáná nílé, ìyàwó àti lọ fi nǹkan àná lọ tàbí mú yé ọkọ ṣe wá mú ìyàwó rẹ̀. So èyí jẹ́ àṣà tí àwọn òbí tàwọn ẹbí mi máa ṣe dáradára ní pàtàkì jùlọ. A ti ṣe nínú ẹbí mi báyìí, a ti ṣe bíi lọ́pọ̀lọ́pọ̀, a ti ṣe mọ́ aimọye-mọye irú ẹ. Mo ti ṣe, àwọn àbúrò mi ti ṣe, àwọn ẹ̀gbọ́n mi ti ṣe. So ó jẹ́ àṣà tó dára nílẹ̀ Yorùbá. Tí a bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn tán, wọn á mú nǹkan àná, ǹkan dáná lọ, wọ́n á lọ dáná, wọ́n á lọ ṣe mọ̀-mí-mọ̀-ọ́. Lẹ́yìn ẹ, lẹ́yìn rẹ̀, wọ́n á mú, wọ́n á múra láti lọ ṣe ìgbéyàwó gangan. A jọ, a ṣe jẹ́ ní àjo- àjọyọ̀ tàbí ètò ìgbéyàwó gangan gangan. Oríṣi ìgbéyàwó mẹ́ta ló wà nílẹ̀ Yorùbá. A ní ìgbéyàwó tí abínibí tó jẹ́ ti ta ń pè ní traditional. A dẹ̀ ní ìgbéyàwó ṣọ́ọ̀ṣì àti ìgbéyàwó, a ní ìgbéyàwó abínibí àti ìgbéyàwó òde òní. Ìgbéyàwó àbínibí ó jẹ́ ti mọ̀ mí mọ̀ ọ́, pé afẹ́ mọ ẹbí ọkọ afẹ́ mọ ẹbí ìyàwó nígbà tí wọ́n ó fi ra wọn hàn tí gbà wọ́n mú ma gbé ǹkan dáná lọ. Ìgbéyàwó òde òní, óhun ló pín sí ọ̀nà mẹ́ta. A ní ìgbéyàwó ṣọ́ọ̀ṣì, ìgbéyàwó mọsálásí àti ìgbéyàwó ti kóòtù. Ìgbéyàwó ṣọ́ọ̀ṣì jẹ́ ìgbéyàwó tí àwọn oní Kristẹni tí wọ́n tó máa lọ ṣọ ọkọ àti ìyàwó pọ̀ ní ọ̀nà Kristẹni ní ọ̀nà ìgbàgbọ́ àti ìgbéyàwó ọmọ Mùsùlùmí tàbí mosque, bí kà pé ní ìgbéyàwó mọsálásí. Ó ní ìgbéyàwó tí wọ́n ń ṣoyìgì tí wọ́n lọ ṣe papọ̀ láàárín ọkọ àti ìyàwó nígbà tí wọ́n lọ ṣe nínú, mosque. Then ìgbéyàwó ti kóòtù ni ìfọwọ́sí ìwé ìgbéyàwó tó ní lodu òfin ipé òfin fi ọwọ́ sí ọ pé ṣe ìgbéyàwó. Ìyẹn dẹ̀ jẹ́ ìgbéyàwó aláàárín náà ni. Ọkọ kan ìyàwó kan so kòsí wàhálà láàrín wọn. So ọ̀nà tí a fi ṣe ìgbéyàwó nílẹ̀ Yorùbá ni ẹ. Àṣà kejì tó ń ju jọ ju yọ táa wa máa ń ṣe ní ẹbí mi, òun ni àṣà ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. A máa ń sọ àwọn ọmọ wa lórúkọ ni ọmọbìnrin a máa ń sọ lórúkọ, ọmọkùnrin a máa ń sọ wọn lórúkọ. Ọjọ́ kẹjọ tí a bá bí ọmọ sáyé, òun ni wọ́n máa ń sọ wọn lórúkọ nílẹ̀ Yorùbá. Orúkọ dẹ̀ ni Yorùbá máa ń pè ní ìjánu ọmọ, pé orúkọ ni ìjánu ọmọ. A ní oríṣiríṣi orúkọ, orúkọ àtọ̀, àmútọ̀runwá, orúkọ, àbísọ́, orúkọ ìnági jẹ, orúkọ àbíkú, orúkọ bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ni oríṣiríṣi orúkọ. Orúkọ àmútọ̀runwá bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn. Orúkọ, orúkọ tó ní káluku lè jẹ́ orúkọ ni tí a fi máa ń dá àwọn ènìyàn mọ̀ jẹ́ orúkọ tó jẹ́

Ah! Rárá o, èmi ò ní àwòrán lára o. Kò dára, kò dárárá kò sì tọ̀nà kí ọmọ luhàbí máa ya àwòrán sí ara rẹ̀. Ah kò dára. Ọlọ́run fún èèyàn ní ara tó dára. Kí wá la tí wọ́n ń ya àwòrán sára sí? Irú àwọn ìwà bẹ́ẹ̀ ò dára. Ní ilẹ̀ Yorùbá ogé ṣíṣe ni a máa ń pè irú ẹ, ṣùgbọ́n ní ayé tí lajú nísìínyi, ayé tí lajú báyìí, ìyàn o ṣé irú ìwà burúkú balábála bayẹn mọ́. Àwọn ọmọ ganfe àwọn ọmọ ìta tàbí ọmọ tí ò lẹ́kọ̀ọ́, òun ló máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ya àwòrán sí ara rẹ̀. Kò da. Ara tó Ọlọ́run fún wa, àwọn onímọ̀ ìṣègùn tìẹ tún wa sọ pé tí wọ́n bá tí ń lọ ya àwọn nǹkan sí ara bẹ́ẹ̀ yẹn pé torí ọ̀nà méjì ni a máa ń ṣe ni. A máa ń ṣe nǹkan tó yẹ pé artificial, a máa ń ṣe nǹkan tó yẹ pé wọ́n máa ń lò bí làálì táwọn Awúsá máa ń yà sí ara àwọn èèyàn. Ya àwọn ẹran, ya òdòdó, wọ́n ya flower, wọ́n ya àwọn nǹkan sára. Bí àwọn mìíràn wọ́n a lọ sí artificial tó yẹ pé machine ló máa ma ya nǹkan sí wọn lára. Wọ́n dè ẹ, àwọn ológun òyìnbó sọ fún wa wípé ó máa ń fa skin cancer, pé kò dára, kò ṣe nǹkan tó dára láti máa ya àwòrán sára. So nítorí èyí, ah! Èmi o, kò n ṣe ìwà gidi o, kò ṣe ìwà tó bójú mu àbí tó dára fún ọmọlúwàbí láti máa ya nǹkan sára. Ní òde òní wọ́n máa ń pè ní tattoo, pé èèyàn ya tattoo sára. Ọmọ gidi kọ́ ló máa ń ya tattoo sára. Ọmọ tó bá kọ́ nílé rere tó gbọ́n tó dẹ̀ mẹ́kọ̀ọ́ àti fún ìlera ara wa kò tọ̀nà kò sì dá rárára láti máa ya àwòrán sí ara èèyàn, sí ara sínú skin èèyàn. Mo gbọ́, mo wo video kan o dami lójú wọn fi yemí pé àwọn ológun òyìnbó sọ wípé ó máa ń fa àìsàn jẹjẹrẹ ara, skin cancer. Kò dára láti máa ya àwòrán sára.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream, torí pé ó máa ń dùn náà ni. Torí pé ó máa ń dùn, then ó máa ń fún ara lókun náà torí pé ó tútù tútù. Ice cream jẹ́ ohun ọlọ́rìn dòdò tó dùn, ó máa ń dùn lẹ́nu, ó máa ń fún èèyàn ní, ó máa ń fún You derive one kind joy when you are taking ice cream. Tí a bá tí ń, tí a bá tí ń mu ice cream, yẹn máa ń, ó máa ń fún èèyàn ní, ẹ, ẹ, ó máa ń mú kí ẹnu èèyàn dùn, ó máa ń mú adùn wá, máa mú adùn wá sẹ́nu èèyàn. O torí wá, torí pé ó tún wà tútù tútù, torí pé ó tútù, tí ó máa ń jẹ kó dùn, kó dára. Tí ẹyan ba si fẹ́ mu ice cream kó wá mú meat pie tàbí donut àbí àwọn anything pastries tí a fi flour ṣe, èèyàn fún wa fi jẹ, fún wa fi, fún wa fi jẹ mọ́, ó máa ń jẹ kó, ó máa ń jẹ kó ní, ẹ, adùn lára. Ẹ̀yàn a gbádùn e gan. Ice cream dára, ó jẹ́ ìgbà tí ẹ̀yàn bá fẹ́ gbafẹ́ tàbí ẹ̀yàn bá fẹ́ ṣeré jáde, ẹ̀yà fẹ́ ṣeré jáde, a kan fẹ́ jẹun najú jáde tàbí o kò fẹ́ lọ ṣeré ní ilé ìtura tàbí ilé restaurant, wọ́n á nipé jẹ ẹ lọ kákan lọ sí mall kan àbí restaurant kan tàbí ice cream center, kákan lọ enjoy ara wa. Ó dé pé oríṣiríṣi ice cream tí wọ́n máa ń ṣe, coconut ice cream wà, ẹ, waiver ice cream wà, ẹ, vanilla, normal vanilla ice cream, normal, àn, strawberry tàbí chocolate. Anyone to ba ṣaà jẹ ice cream, ó máa ń dùn, ó dé máa ń fún èèyàn lọ́kàn, balé máa ń ní wọ́n, ẹ, bí kó tútù tútù, kó dùn, elerìn dòdò yẹn kó dùn kí èèyàn kó fọ́ kí èèyàn balẹ̀ pé, àáà, mo jayé orí mi lónìí, òní, ẹ, ice cream. So adùn tó dára wà nínú ice cream.

Eh gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ náà kọ́ ni mo máa ń bínú. Ṣùgbọ́n àwọn kan wà, àwọn ìgbà kan wà to je pé, fún àpẹẹrẹ, tí ẹeyan bá wà nínú ọkọ̀ èrò, a nilu èkó yìí. Bí ó fe bínú, wọ́n máa mú'yàn bínú. Nítorí oríṣiríṣi àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ọkọ̀. Àwọn ẹlòmíràn wọ́n á jókòó sínú ọkọ̀ bí ẹni wípé wọ́n ní ṣọ̀kalẹ̀ wọ́n. Àbí bí ẹni wípé ọkọ bàbá ńlá bàbá bàbá wọn ni. Wọn á jókòó, wọ́n á faralẹ́lẹ̀, wọ́n á farabalẹ̀ sínú ọkọ̀. Bí pé wọ́n ní ṣọ̀kalẹ̀ kúrò nu ọkọ̀ yẹn mọ́. Bee lelo mii ṣe máa n jókòó, so ó máa fún ẹyin tẹ bá wa, àwọn ẹlòmíràn tó bá wà níbẹ̀. Tàbí nígbà mìíràn tí a bá rí àwọn tó tóbi, àwọn tó sanra, tí won jeyàn tó sanra, ti wọ́n bá jókòó tì í yan tí èyin bá jeyàn tí ò ní ara púpọ̀. Wọn á fi yẹn yànyàn jẹ. Tí wọ́n á wa jókòó rẹpẹtẹ sínú mọ́tò, sínú mọ́tò, sínú ọkọ̀. Ẹ wá ma wò wí pé, "àá, kí ló tiẹ̀ wá dé bayi?" Wọn á wa fún yàn papọ̀. Tàbí àwọn ọlọ́pa, bí i àwọn awakọ̀ gan-an, àwọn awakọ̀ gan-an máa ń wú wa, nígbà yẹn, gbà mí. Níbi tó ẹkọ gbé èrò mẹ́rin sí, wọ́n á fun papọ̀, wọ́n á lérò márùn-ún láwọn fẹ́ gbé bẹ́ẹ síbẹ̀. Mọ́tò tó yẹ pé èrò mẹ́ta, péré ló yẹ kó wà níbẹ̀. Wọn á fún àwọn èèyàn papọ̀, kí èrò mẹ́rin tàbí márùn-ún síbẹ̀. Wọn á wá fún àwọn èèyàn pọ̀ bí i ẹja sandínì. So èyí máa ń mú kí inú bí yàn gan-an pé a, kí ló dé? Tàbí nígbà mìíràn tí àwọn window mọ́tò tí ò bá ṣiṣẹ́ dáadáa. Tí kò yà afẹ́fẹ́, tí ò bá ráyè wọlé. Torú bá wá ti mú yàn nínú mọ́tò. Èyí máa ń jẹ́ kí ó piss àwọn èèyàn off tàbí kó kún, kó dùn yàn. Tàbí kí inú máa mú, inú ọkàn máa dàbí eyàn. Àbí nígbà mìíràn àwọn, àwọn, àwọn conductor, àwọn conductor tí máa ń bí bí, máa ń behave, nígbà mí. Àwọn yẹn na a máa behave bí i ẹran kó. Bí i ẹni tí ò lọ́pọlọ. Wọn lè máa pariwo léèyàn lórí, tàbí fẹ́ gba change láṣán. "À o ti fún mi ní change mi o. Mo fẹ́ gba change." Ìyẹn nìkan lásán wọn lè máa ṣẹ́pé fún yàn, wọ́n máa ṣẹ́ pé fún iya eyan, boÑñn yóò wí pé, yàn máa sọ̀rọ̀ tí ó dá lẹ́nu. Àwọn ìyen nikan gan-an. Ó tó mú kí inú kó bí yàn tí ẹeyanil bá wà nínú ọkọ̀. So oríṣiríṣi àwọn nǹkan ló máa ń, ló máa ń mú kí èèyàn bínú. Ló máa ń mú kí èmi bínú tí mo bá wà nínú ọkọ̀. Yááà mo n lọ sí ìlú òdi kejì tàbí mo ń lọ sọ́jà, tàbí èèyàn tí ẹ̀ lọ sí ibi tó jìnnà kan, tó wá wọ ọkọ̀ ju pópó. Àwọn wàhálà yẹn máa ń pọ̀. Níbi tí wọ́n sì máa ń, bí i ki won máa rojọ́, àbí káwon eeyan máa rojọ́. Àbí ẹlòmíràn, "ẹ jọ ẹ bá wa sún lásán, o le di ìjà." Kọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sẹ́ni yẹn, kọ bẹ̀rẹ̀ sí ní pariwo, kọ bẹ̀rẹ̀ sí ní ké mọ́ yàn. So ibi tẹeyan ba ti ripe wọ́n ba ti ké mó'yàn àbí won pariwo mọ́ yàn. Ìyẹn náà ò ní fẹ́ gba. Dé kí ló rúkọ̀ ẹ́, boya ẹ tí dì sùùrù fẹ́ni yẹn díẹ̀. Ẹ̀ní yẹn wa ń kanra mọ́ yin, àbí ǹkan kan. Ó máa ń mú kí inú bí yàn. Ẹni wá lè mú kí èèyàn bínú tàbí kó kọ̀ bínú. O n pariwo mọ́ yàn anyhow. A máa mú kí èèyàn bínú nínú ọkọ̀.

Àwọn ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdọọdún, ẹ́, ó depend lórí bí pé olùkọ́ ni èmi. Torí gbogbo ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ bá ti wà ní ọlidé, àsìkò ìsinmi wa náà nìyẹn. Bó ti le jẹ́ wípé, bó tie jẹ́ pé kò kì í ṣe gbogbo ìgbà, òun náà ni a máa ń fi gbogbo àwọn ìsinmi ṣe, eh, ni a máa ń fi gbogbo àwọn ọlidé wa sínmi. Igba mií wà to je pé, eyan a ráyè fún ìsinmi, eyan a ráyè láti sinmi ní àwọn ọlidé yẹn. Igba mií wà to jẹ́ pé eyan le ní iṣẹ́ mii tó fẹ́ ṣe, ti ò ní sáyé láti sinmi ní àwọn ọlidé yẹn. Ṣùgbọ́n ní tèmi mo máa ń, mo máa ń try pé tí wọ́n ba ti fún wa ní ọlidé, eh, second term báyìí, ọlidé Easter. Mò ń try pé kí n wá, that is time àjíǹde. Mo maa n try pé kí n wá aye, rí pé mo ráyé, wá ye sun díẹ̀ ní àwọn ìgbà yẹn. Ìgbà míi tún ni ọlidé, eh, long vac, a máa ń pe é ní ọlidé long vac. Ìgbà yẹn ni ọlidé ta bá parí section kan, hm, a bá parí academic section that is around August. Ìgbà yẹn máa ń fi sinmi. Ìgbà yẹn a lè lọ sí, ìgbà yẹn a máa ń lọ sí ìpàgo lọ́dọọdún ta máa ń lọo. A máa ń fi àsìkò yẹn sinmi. Ta bá tún dé láti ìpago, a máa tún fi àwọn àsìkò yẹn, a máa fi n sinmi náà. So àwọn ìgbà tí mo máa ń ní àyè láti sinmi. Then ìgbà tó tún kù tí mo tun máa ń ráyè ni igbà tá bá ní ọlidé kérésì, wan fun wa ni ọlidé kérésì yẹn. Bí a mo, tan bá ti fun wá lọdun kérésì, mo ráyè travel lọ sọ́dọ̀ àwọn òbí mi tàbí lọ sọ́dọ̀ àwọn ebi mi. So ìgbà yẹn màá ráyé sinmi tí ó sì pé a fẹ́ dáná oúnjẹ o, a fẹ́ ṣe eleyii ó, a fẹ́ tọ́jú ọmọ o, a fẹ́ lọ school o, a fẹ́ múra eleyii o. Tí ó sì pe a fẹ́ ṣe iyẹn, a máa ráyé sinmi dáadáa.

Ah! Bẹ́ẹ̀ni o, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ o, ní kùtùkùtù ni mo máa ń jí. Ní gbogbo ọjọ́, ní gbogbo ọjọ́ pátá, ago mẹ́rin ni mo máa ń jí. Nítorí a ti le tètè mọ̀ so mọpé àwa tí à ń lọ sí school, àwa táa mọ̀ máa lọ sí school, táa ti lọ sí ibi iṣẹ́. Kí lè ní àsìkò, lóreọ̀fẹ́ láti gbàdúrà, dáná oúnjẹ, ṣiṣẹ́ inú ilé, ká lè tètè ṣe tán, ká má baà lè pẹ́ dé, ká má baà lè pẹ́ dé ibi ẹnu iṣẹ́. Mo sì máa ń tètè jí ní kùtùkùtù. Àti pé tí èèyàn bá jí ní kùtùkùtù ó dára, láti tètè jí ní kùtùkùtù láti gbàdúrà sí Ẹlẹ́da rẹ̀. Tí èyàn batí nígbà táwọn èèyàn ò tíì jí tí gbogbo ọju ọjọ ṣi ṣe dáadáa, tí kò tíì ṣi ariwo, tí kò tíì ṣi ìgbẹ́, tí ojú ọjọ́ kò tíì pu ruru, ìgbà yẹn ó máa ń dá láti gbàdúrà sí Ẹlẹ́dà ẹyan. So, èmi máa ń tètè jí ago mẹ́rin àárọ̀ ni mo ti máa ń jí. Ní ìgbà mìíràn, mo lè jí ní bí bóyá kí agọ mẹ̀rin tó lu tàbí ago mẹ́rin koto kọ̀ja. Ṣùgbọ́n ní gbogbo ọjọ́ tó pọ̀jù, ago mẹ́rin ni mo máa ń jí ní kùtùkùtù àárọ̀ láti lè gbàdúrà. Aá dáná oúnjẹ lọ sí ibi iṣẹ́ o, á tọ́jú àwọn ọmọ káwọn ọmọ tó wẹ̀, ká tó gbàdúrà tán ká tó wẹ̀, ká tó máa múra lẹ́yo kankan lọ sí ilé ìwé wọn àti láti lọ sí ilé ìwé ibi iṣẹ́ tèmi náà. Èmi jẹ́ èèyàn kan tí ò kíń, mi ò kíń like kí kín máa pẹ́ dé ibi iṣẹ́. Mi ò fẹ́ràn kín máa pẹ́ dé ẹnu iṣẹ́ mi. So, a tètè jí, òun ni a tètè dé ibi iṣẹ́. Tí èyàn bá tètè jí láàárọ̀ ní kùtùkùtù tó yẹ kó ṣe láàkokò ọjọ́, ó máa mú kí èèyàn tètè bọ́ síta nítorí sún kẹ́rẹ fàkẹ́rẹ ọkọ̀ lójú pópó. Èyàn le tètè bọ́ síta, tètè wá mọ́tò wọ̀, kí èèyàn tètè bọ́ síta lọ ká lè ba à tètè dé ẹnu iṣẹ́ èèyàn. Tí èyàn ò bá ti lẹ jí ní kùtùkùtù, àah! Irú ẹni bẹ́ẹ̀. O lè máì tètè, o lè máa tètè dé ibi iṣẹ́ nítorí ìgbà tíi ó bá fi máa déta pé òun fẹ́ lọ wọ mọ́tò lọ síbi tó ń lọ, sún kẹ́rẹ fàkẹ́rẹ ọkọ̀ yóò ti gba ojú pópó kan. So, ó máa take time kí ẹni yẹn tó dé ibi iṣẹ́. Mi máa tètè jí lóru ní kùtùkùtù àárọ̀, a máa lè tètè ṣe ohun tó fẹ́ ṣe, gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ẹbí, ṣe ohun tó yẹ ká ṣe, múra kíákíá, dáná ká lè tètè padà dé. Kọ́ni káaluku lè tètè dé ibi iṣẹ́ rẹ̀. Ní sì máa ń jí ní kùtùkùtù.

À, mo fẹ́ràn kíkọrin o. Mo fẹ́ràn kí ẹ̀yàn máa kọrin gan. Ó dára kí ẹ̀yàn máa kọrin. Orin máa ń mú inú ẹ̀yàn dùn, orin máa ń mú orí ènìyàn wú, ohun orin máa ń mú kí ìbànújẹ́ jìnnà sí ẹ̀yàn. Torí tí ẹ̀yàn bá ń kọrin inú ẹ̀ máa dùn. Mo nífẹ̀ẹ́ sí kí ń máa kọrin, kí ń máa jó, ó máa ń fún mi láyọ̀, ó máa ń mú inú mi dùn, ó máa ń jẹ́ kí ń gbàgbé gbogbo ìdààmú tàbí wàhálà, ó máa ń mú kí n gbàgbé gbogbo ìrònú, kò ní jẹ́ kí èmi ronú. Tí ẹ̀yàn bá máa ń kọrin, ẹni tó bá máa ń kọrin, kò ní máa, kò ní máa jẹ́ ẹni tó, tó ní ìrònú, tó máa ń ronú. Orin kọ ní jẹ́ kí ẹ̀yàn máa ronú. So mo fẹ́ràn láti máa kọrin. Oríṣiríṣi orin ló wà. Orin tí èmi máa fẹ́ràn láti máa kọ ni àwọn orin Christian artist, Christian gospel songs, Christian songs generally. Christian songs, mo fẹ́ràn kí n máa kọ Christian songs gan. Ka kọ́, ka jó, ka fi orin yin Ọlọ́run, ka fi orin dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ka fi orin ka jó, ká kọrin, ká lùlù sí, ka máa jó ní gbogbo ìgbà, ka máa kọrin. Ó máa ń dára, ó máa ń jẹ́ kí ẹ̀yàn gbàgbé òṣì, ìdààmú, ó máa ń jẹ́ kí ọkàn ẹ̀yàn balẹ̀, ó máa ń jẹ́, kò ní jẹ́ kí ẹ̀yàn ronú. Bí nǹkan ẹ̀yàn là kọjá kán kọjá, tí ìgbà kan wà tí mo ń la ìlàkọjá kọjá, tí ń bá ti rí pé, mo fẹ́ máa ro èròkérò àbí inú mi fẹ́ máa bàjẹ́, màá rọra gbé, speaker mi tàbí fóònù mi, màá fi orin sí i, mà bẹ̀rẹ̀ sí máa kọrin yẹn, mà bẹ̀rẹ̀ sí máa jó, inú mi máa máa dùn. So gbogbo kínní ìrònú yẹn á máa jáde, á máa kó lára, á máa jáde kó lára ẹ̀yàn. So òun ló jẹ́ kí èmi fẹ́ràn orin kíkọ. Mo máa fẹ́ràn, màá, mo wà nínú ẹgbẹ́ akọrin. Torí náà ló jẹ́ kí n join kí n wà nínú ẹgbẹ́ akọrin, máa ń kọrin nínú ìjọ Ọlọ́run.

A! Mi ò lọ sí àgọ orí o. Mi ò dé àgọ orí o. Torí mo gbàgbọ́ pé àwọn tó bá ń, àwọn tó bá dáràn, àwọn ló lè lọ sí àgọ. Bóyá àgọ ọlọ́pàá tàbí àwọn àgọ sójà tàbí àwọn, bóyá àwọn tó ti dáràn tàbí àwọn tó ní, hm hm tó ní nǹkan ṣe pẹ̀lú, ẹ́ẹ́, wọ́n já tàbí nǹkan kan bí i ẹni kí bẹ́ẹ̀ yẹn, àwọn ló lè máa lè sọ pé wọ́n lọ sí àgọ. Mi ò ní, mi ò ní nǹkan tí mo fẹ́ ṣe lágo tó bí pé mo fẹ́ lọ sí àgọ. Mo ò lọ sí àgọ orí o. Kò sí, mo ń tẹ̀ẹ́kú tí òǹkà tó fẹ́ gbé mi dé ibẹ̀, débi pé ẹni lọ síbẹ̀. Mi ò dé bẹ́ẹ̀ rí. Mo sì gbàdúrà pé kí ẹn dé lọ sí àgọ, torí àgọ tí èmi mọ̀ ní pé ya, ìyẹn àgọ, àgọ ọlọ́pàá tàbí àgọ sójà tàbí àwọn àgọ mi, àmọn mi ò tí lọ sí àgọ rí ṣá.